Ẹ ṣé fún ìbéèrè yìí, bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti máa mọ nǹkan si gẹ́gẹ́ bí ènìyàn tí mo jẹ́. Mo nífẹ̀ẹ́ sí kí n máa mọ nǹkan dára dára si. Mo sì máa ń gbíyànjú láti ka ìwé ṣùgbọ́n torí pé mo mọ wípé tí m ba fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ mi, tí m ba sì fẹ́ mọ nǹkan dára dára si, mo máa nílò kí n ka ìwé. Mo máa ń ka ìwé lọ́pọ̀ ìgbà, ìwé tó máa n ṣinilórí sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ, ìwé ìfẹ́, oríṣiríṣi ìwé ni mo máa ń kà. Ìwé ìfẹ́ tàbí ìwé tó dá lé lórí àwùjọ mi, tàbí ìwé tó dá lé lórí ìmọ̀, tàbí ìwé tó dá lé lórí iṣẹ́ tí mò ń ṣe. Torí tí bá ti wá, tí bá ti wá, tí, tí bá ti kàwé, mo máa rẹ́yìn ní iṣẹ́ tí mò ń ṣe àmọ́ tí bá ń kàwé si, mo máa tún máa mọ̀ si. Màá tún máa mọ bí mo ṣe fẹ́ gbérasọ dáradára, tí mo fẹ́ ṣe dáradára nínú iṣẹ́ tí mò ń ṣe. Ọ̀pọ̀ ìgbà ni ojoojúmọ́, mo lè fi bí wákàtí méjì sí mẹ́ta láti ka ìwé ní ojoojúmọ́ láti bùkún ìmọ̀ mi ní gbogbo ọjọ́.

Bẹ́ẹ̀ni, e ṣé fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun nítorí wípé ọjà máa kùtà tí ẹ̀yan ò bá pé wọ́n. Tí ẹ̀yan bá sì pé wọ́n, tí ẹ̀yan rán wọ́n létí nípa pé "Nì tí mò ń ṣe, ọjà tuntun ti dé o" tàbí "Nì tí mò ń ṣe, òye tuntun tí bù sí o." Mo máa ń pé wọ́n ní gbogbo ìgbà tí n bá ti ní ǹkan tuntun láti sọ fún wọn. Tàbí tí mi bá tiẹ̀ ní ǹkan tuntun láti sọ fún wọn gan, tí n bá kàn fẹ́ wo bí bí wọ́n ṣe ń ṣe torí ó da lọ́pọ̀ ìgbà kí ẹ̀yan máa bẹ oníbàárà rẹ wò, kí ẹ̀yan máa bẹ wọ́n wò, kí ẹ̀yan máa pé wọ́n, kí ẹ̀yan máa mọ bí wọ́n ṣe ń ṣe ǹkan wọn sí. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń pe àwọn oníbàárà mi, inú wọn sì máa ń dùn tí n bá ti pé wọ́n torí a jọ jìròrò, a tú jọ wò bí iṣẹ́ ṣe fẹ́ tẹ, bí o ṣe fẹ́ bù síwájú sí.

Ẹ ṣé fún ìbéèrè yìí, bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Nítorí wípé ó dà bi wípé ní ọdún tí a lò kọjá lọ, ní oṣù kọkànlá ni mo gba lọ sí ilé dókítà tí mo sì lọ gba gíláàsì oorun. Ìdí dẹ́ ni wípé oorun a máa ta mí lójú. Mi ò sì fẹ́ràn kí oorun máa ta mí lójú. Oorun ò sì lè ba ojú èèyàn jẹ́. Nítorí wípé níbi tí mo wà, oorun tó máa ń jáde níbẹ̀, ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ni mo fi-- ìdí tí mo fi lọ sí ọ̀ṣù-- kí ni mo lọ sí ọ̀dọ̀ dókítà mi tí mo sì ṣàlàyé fún un pé, "Ẹwà o, mo nílò gíláàsì fún oorun àti gíláàsì fún iṣẹ́ tí mò ń ṣe." Gbogbo rẹ̀ ló si ṣe ètò fún mi ní tónítóní.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Ṣé ríi jẹ́ mo ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo ṣì ti gun. Àná gan, mo tún gùn. Èyí tí mo fi máa ń gun ni pé ó máa ń jẹ́ kí n tètè dé ibikíbi tí mo bá fẹ́ lọ àti pé inú mi máa ń dùn yàtọ̀ tí bàá wà lórí rẹ̀ tí bàá dẹ̀ ti ń gun káàkiri. Bóyá mò ń wà ní o tàbí ẹlòmíràn ló ń wà ní o, inú mi a máa dùn tí bàá ti wà ní orí rẹ̀. Atẹ́gùn àlàáfíà sì máa fẹ́ sí mi lára ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀rẹ́ mi gan ni, òun ni ọ̀rẹ́ mi máa ń gbé lọ sí ibiṣẹ́ tó bá ti fẹ́ gbé lọ sí ibiṣẹ́ àti pé bó ṣe máa ń dùn tó bá ti ń ṣiṣẹ́, ó máa ń dùn yàtọ̀ ó sì máa ń jẹ́ kí inú mi ó dùn tí bá ti wà ní, tí màá ti wà ní orí rẹ̀, inú mi a máa dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba méèlì àìwúlò tí mo sì máa ń rí, tí àwọn ìbọn mọ̀ sí junk mail tí mo sì máa ń rí wọn ní orí fóònù mi. Àmọ́ o, tó bá ti wá sí fóònù mi, mi ò kí ń ṣí wọn. Tí bá ti ẹ̀ máa ṣí wọn ganrará, tó bá jẹ́ wípé ó ní àwọn ǹkan tí ó mú ọgbọ́n tàbí àǹfààní wá, mo máa gbá wọn yọ kúrò ní ẹsẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n títí dóni olónìí ni àwọn méèlì àìwúlò sì máa ń jẹyọ lórí, ẹh, lórí fóònù mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń gba wọn wọlé.

Bẹ́ẹ̀ni, ẹ ṣe fún ìbẹ́ ère yìí. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí wípé tí ń bá ti wà nínú rè, inú mi máa ń dùn. Tí ń bá ti wà nínú rè, ariwo tó máa ń pa lẹ́ẹ̀kọ̀ọ̀kan gan, ó máa ń jẹ́ bí mo rí yá fún mi. Àti wípé kò kì í sí ìdánidúró rárá tí èèyàn bá wà nínú rè. Ìwọ̀nba tó bá ti bẹ̀rẹ̀, ibi tó máa dúró ni ibi tí àwọn èèyàn bá ti fẹ́ sọ̀kalẹ̀ tàbí ibi tí àwọn èèyàn bá fẹ́ wọlé. Oríṣiríṣi nǹkan ló sì máa ń wà nínú ẹ̀. Àlàáfíà máa ń wà níbẹ̀. Àti wípé ó, tí èèyàn bá ti ń kọjá lọ, èèyàn ó máa rí ọ̀pọ̀ nǹkan tí èèyàn ò tíì rí rí. Nítorí wípé ibi tí wọ́n ṣe ojú ọ̀nà rẹ̀ ó yàtọ̀ sí bí wón ṣe ṣe ojú ọ̀nà. Gbogbo nǹkan yó kù, àwọn amúnirinsẹ̀ yó kù.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń lò láti dáàbòbò àyè mi, àyè ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì. Ìkíni ni wípé láti wọ orí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi lásán. Àwọn ohun tí a ń pè ní security wà níbẹ̀, àwọn ǹkan ìdáàbòbò bíi password àti wíwo ojú mi láti wọlé. Àti wípé gbogbo ǹkan tí mò ń ṣe, gbogbo rẹ̀ ló ní ǹkan ìdáàbòbò níbẹ̀. Nítorí wípé mo mọ̀ wípé àwọn tó má ń, àwọn èèyàn wà tó jẹ́ wípé ohun tí wọ́n ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì ni pé láti gbá àwọn èèyàn àti láti mú kí ǹjẹ́ èèyàn ṣe làálàá, fìlàálàá ṣe kó má jásí ǹkan tó dára. Gbogbo ọ̀nà ni mo máa ń lò láti ríi wípé ohun tí mo àyè mi lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń gbìyànjú nínú apá àti agbára mi láti ríi wípé gbogbo ǹkan mi pátá níbẹ̀ ló wà ní ibi tó yẹ kó wà, ló wà létòlétò, ẹ ṣé.

Rárá àti rárá o, mi ò fẹ́ràn láti máa jẹ gúọ́mù rárá nítorí wípé mo rántí ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, ìyá tó bí mi lọ́mọ gangan, ìgbà táwọn wà ní kékeré, àwọn máa ń jẹ gúọ́mù lọ́pọ̀lọpọ̀. Ìgbà tí mo wà ní ẹ̀kọ́ girama, a máa mú, eyín wá ń ro wọn, a máa gbé wọn lọ sí dókítà eyín. Ìgbà tí wọ́n ṣe àyẹ̀wò eyín náà, wọ́n rí wípé ó pọn dandan fún wọn láti yọ eyín náà kúrò. Èyí sì mú orí fọ́n wọn púpọ̀ púpọ̀. Ìgbà tí wọ́n sì ti yọ eyín náà gan an, ó ṣe, ibẹ̀yẹn á sì máa rọ wọ́n díẹ̀ díẹ̀. Didì akọ́kọ́ ti a wàyí. Gbogbo àwọn ìrírí tí mo ti rí pẹ̀lú àwọn èèyàn tó ti yọ eyín, gbogbo ìrírí tí mo ti rí pẹ̀lú wọn kò dára rárá àti rárá. Èyí ló máa ń mú kí n sá fún gúọ́mù inú ní ìmọ̀ba agbára mi. N tí máa fẹ́ fi gúọ́mù ṣe, mo máa pèyànjú láti ríi wípé bóyá bisikí tàbí ǹkan mìíràn wà tí mo lè lò láì lo, láì jẹ gúọ́mù rárá. Èru a máa bà mí torí mo ti rí, mo ti rí, mo ti rí àwọn èèyàn tó ti ní ìrírí rírọ eyín.

Ẹ ṣe fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ ni, mo máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀ nǹkan tí mò ń lò fún ibi iṣẹ́ mi tàbí fún sí yàrá mi, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni mo ra lórí Íńtánẹ́ẹ̀tì níbi tí wọ́n ti ń tajà bíi Jumia, Temu àti oríṣìíríṣìí. Títí bẹ̀rẹ̀ láti charger mi, títí wọ smartwatch mi àti fọ́nrán ìpè mi àti gbogbo ohun tí mò fi ń ṣe ẹ̀ṣọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, títí kan gbogbo ohun kan tí mò ń lò. Gbogbo ohun kan tí mò ń lò lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ra gbogbo rẹ̀ pàtà pàtà. Ìdí tó dẹ fi jẹ́ wípé lórí Íńtánẹ́ẹ̀tì ni mò ti ń ra gbogbo rẹ ni wi.